Ṣé oúnjẹ rẹ máa ń yí padà ní àkókò kan nínú ọdún? Rárá oúnjẹ mi ò kí ń yí padà. Pàápàá jù lọ àwọn oúnjẹ tí a máa ń jẹ ní orílẹ̀ èdè Nàìjíríà kò ju bí ìrẹsì, àmàlà, ẹ̀wà, àgbàdo, dáwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn oúnjẹ yìí sì máa ń ṣe ara lóore gidigidi nítorí wípé ó kún fún èròjà èyí tí ó lè ṣe ara lóore. Nítorí ìdí èyí, a máa ń jẹ àwọn oúnjẹ yìí ní àsìkò tó yẹ ká jẹ wọ́n. Gbogbo àwọn oúnjẹ tó sì máa ń sara lóore yìí ó dára lọ́pọ̀lọpọ̀. A tún lè jẹ ẹyin àbí ká jẹ ẹran tàbí ká jẹ ẹja. Tá bá jẹ gbogbo àwọn oúnjẹ yìí papọ̀ yóò jẹ́ kí ara wa ki yóò dàgbà bó ṣe yẹ kó dàgbà, yóò sì jẹ́ kí àìsàn ó jìnnà sí ago ara wa. Ó dára lọ́pọ̀lọpọ̀ ká máa jẹ oúnjẹ tí àwọn olóyìnbo ń pè ní balanced diet láti lè dáàbò bo ara wa kí ara wa sì jí pépé. Àmọ́ ní orílẹ̀ èdè yìí àwọn ènìyàn ò kí ń rí oúnjẹ jẹ bó ṣe tó àti bó ti yẹ nítorí wípé kò sí owó níta. Nítorí ìdí èyí oúnjẹ tó bá wà náà ni àwọn èèyàn ni ó máa jẹ. Wọ́n á sì jẹ pẹ̀lú ìdùnnú àti pẹ̀lú àlàáfíà. Won o je pẹ̀lú ayo. Àwọn ẹlòmíràn sì máa ń pààrọ̀ oúnjẹ wọn lóṣoṣù tàbí lọ́sọ̀sẹ̀ tàbí lọ́dọọdún. Àmọ́ èmi nítèmi, mo máa ń pààrọ̀ oúnjẹ mi lóṣoṣù. Tí a bá ti gba owó oṣù, a á ra oúnjẹ mìí sílé, a ó sì tún máa jẹ wọ́n.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Ìbéèrè yìí kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa. Àmọ́, kò sí ìgbà tí èèyàn ò le jáde, kò sí ìgbà tí èèyàn ò le lọ sí ọjà, tàbí lọ sí ilé ìjọsìn, tàbí lọ sí oko, tàbí lọ sí odò, tàbí lọ sí ilé ìwé, tàbí lọ sí ilé ìjọsìn, tàbí lọ sí ilé ìwòsàn. Nígbà tí èèyàn bá fẹ́ nílò òògùn tàbí abẹ́rẹ́, kò sí ìgbà tí èèyàn ò le jáde, kò dẹ́ sí ìgbà tí èèyàn ò le ṣe gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Oríṣiríṣi áàpù ni ó wà ní orí fóònù wá ní ayé òde òní. Àwọn áàpù èyí tí a máa ń lò jù àbí kí n sọ pé áàpù tí mo máa ń lò jù, ọ̀ún náà ni Google Chrome. Mo sì tún máa ń lo áàpù tí à ń pè ní TradingView. Mo sì tún máa ń lo áàpù tí à ń pè ní MetaTrader. Mo sì tún máa ń lo áàpù tí à ń pè ní Bybit. Mo sì tún máa ń lo áàpù tí à ń pè ní ChatGPT app nítorí wípé mo máa ń wo àwọn ǹkan tí eléyìíbo ń pè ní forex àbí crypto. Nítorí ìdí èyí, èèyàn gbọdọ̀ ní gbogbo àwọn áàpù yìí ní orí fóònù rẹ̀ láti fi lè wo ǹkan tí ó ń lọ ní ojú ọjà ní gbogbo àgbáyé. Taa bá sì ti rí ǹkan ní ojú ọjà, a ó rà tàbí ká ta. Àwọn áàpù yìí dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé wọ́n máa ń mú iṣẹ́ rọrùn fún ènìyàn. Mo sì tún máa ń lo áàpù bíi Netflix tàbí áàpù láti fi gbọ́ orin. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn ní àwọn áàpù yìí ní orí fóònù rẹ̀.

Sọ fún wa àwọn ohun tí o máa ń ṣe nígbà tí ọmọ bá ṣàìsàn. Nígbà tí ọmọ bá ṣàìsàn, ohun kan tí ó yẹ ká kọ́ ṣe ni wípé a ó gbé lọ sí ilé ìwòsàn láti lọ ṣàyẹ̀wò nǹkan tí ó bá ń ṣẹlẹ̀. Won o si fún wa ni oogun ti a o maa lo tí wọ́n bá ti fún wa ní òògùn yìí tán, a ó lò ó fún ọmọ. Ni bíi ìjọ́ méjì tàbí sì ìjọ́ mẹ́ta, ara ọmọ náà yóò sì balẹ̀. Ó dára kí á kọ́kọ́ máa lọ ilé ìwòsàn láti lọ mọ nǹkan tí ó bá ń ṣẹlẹ̀, ká mọ̀ ká máa fún ọmọ ní òògùn lásán. Won o si fún wa ni oogun ti a o maa lo. Àmọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn èèyàn kì í sábà lọ sí ilé ìwòsàn láti lọ mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Wọ́n kán ṣàdédèmo fún àwọn ọmọ ní òògùn ni, àmọ́ eleyìí ó sì dára rárá.

Sọ fún wa nípa àwọn tí ń ta oúnjẹ ní ojú ọ̀nà. Oríṣiríṣi oúnjẹ ni wọ́n le tà ní ojú ọ̀nà. Pàápàá jù lọ ní orílẹ̀-èdè yìí, àwọn tó ń tà ìrẹsì ní ojú ọ̀nà ló pọ̀ jù. Àwọn mìíràn sì máa ń ta oúnjẹ bí i àmàlà. Pápa jùlọ ní, eh, ìpínlẹ̀ tí ó bá jẹ́ ti Yorùbá, a ó rí àwọn oúnjẹ bí i àmàlà, iyán, fùfú àti semo, èyí tí wọ́n máa ń tà ní ojú ọ̀nà. Àwọn ilé oúnjẹ tó jẹ́ ti ìgbàlódé náà sì wà ní ojú ọ̀nà tí wọ́n ti ń tà. Oríṣiríṣi oúnjẹ ti ìgbàlódé.

Báwo ní ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà ìṣòwò mi dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ẹni tó bá ń ṣòwò ó gbúdọ̀ ni ìrẹ̀lẹ̀ osi tún gbúdọ̀ ni ọ̀yàyà láti lè fa ojú àwọn oníbárà mọ́ra. Ẹni tí ò bá lè fa àwọn ojú oníbàárà mọ́ra kò ní rí ọjà rẹ̀ tà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi ní òpin ọ̀sẹ̀ nígbà tí a ò bá lọ ibiṣẹ́. Òpin ọ̀sẹ̀ yìí náà ni ènìyàn le ní ààyè láti lè fọ ọkọ̀ rẹ̀. Àmọ́ àwọn tí ò bá kín lọ ibiṣẹ́ ní ọ̀sẹ̀ wọ́n lè fọ ní àárín ọ̀sẹ̀. Àmọ́ èmi pàápàá òpin ọ̀sẹ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi.

Ní èrò rẹ̀, àwọn àṣà wo òun ní ó pọ̀ ní ilẹ̀ Yorùbá? Oríṣiríṣi asa àti iṣẹ́ lo po ni ile Yoruba. Àwọn ìṣe àti àṣà tí a bá ní ayé, tí àwọn ilẹ̀yinbo máa ń pè ní tradition, ó pọ̀ jọjọ ní apá ilẹ̀ Yorùbá níbí. Àwọn aṣa àti ìṣe yìí ó sì jẹ́ ǹkan tí ó máa ń gbé orílẹ̀-èdè ní aruge.

Báwo ni o se maa n ri dájú pe ọjà re dára tí a bá fẹ́ ra ọjà, a ó lọ sí ilé ìtajà èyí tó jẹ́ ojúlówó láti lọ ra ọjà. Tí a bá ra ọjà ojúlówó, a ó lè ní àwọn oníbàárà dáadáa. Àwọn oníbàárà wa ó sì tún mọ padà wá. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa ra ọjà èyí tó bá jẹ́ ojúlówó tí ò sí n ṣe èyí tí àwọn eléyìnbo ń pè ní fake.

Báwo ni ojú ọjọ́ ṣe rí? Ojú ọjọ́ dára ní àkókò yìí, àmọ́ ó dàbí wí pé òjò lè rọ̀ tó bá di ọwọ́ ọ̀sán. Ojú ọjọ́ jẹ́ nǹkan tí ènìyàn gbudọ̀ wò nígbà tó bá fẹ́ jáde àbí nígbà tó bá ní nǹkan pàtàkì tó fẹ́ ṣe ní òde.

Ṣàlàyé ibi tí o ti ń lọ tàbí ibi tí o ti ń lọ máa ń kọ́ àwọn nǹkan. Ni ayé òde òní, ibi tí a ti lè kọ́ àwọn ẹ̀kọ́ ìmọ̀ o pọ̀ lóríṣiríṣi. Àmọ́ èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn kí n máa kọ́ ẹ̀kọ́ ní orí ẹ̀rọ ayélujára, èyí tí à ń pè ní íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa, èyí tí àwọn olóyìnbo máa ń pè ní "terms and conditions"? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn yìí dáradára nígbà tí mo bá fẹ́ ṣe nǹkan, àmọ́ ọ̀pọ̀ àwọn ènìyàn ni ò kí ń fi ara balẹ̀ kán ka àwọn àdéhùn yìí.

Gbígbẹ́ igi ó jẹ́ ǹkan tí àwọn ọmọ Yorùbá máa ń ṣe. Wọ́n máa ń fi igi gbẹ́ ère tàbí gbẹ́ ǹkan mèremère èyí tí a fi lè gbé sí inú ilé. Ka gbẹ́ ère àbí ka gbẹ́ igi ó jẹ́ ǹkan tí àwọn ẹlẹ́yìnbo máa ń pè ní craft.

Ṣé o fẹ́ràn kó máa lọ sí ilé ìṣẹ̀mbáyé? Tàbí ṣé o fẹ́ràn kó máa lọ sí ìlú abínibí rẹ? Bẹ́ẹ̀ ni màá lọ sí ìlú abínibí mi ní ẹ̀kọ̀okan, pàápàá jùlọ ní òpin ọdún. Ó dára kí ènìyàn máa lọ sí ìlú abínibí rẹ̀.

Ìdílé tàbí mọ̀lẹ́bí o je nkan ti ènìyàn gbudo mu ni okunkun dùn. Nítorí pé ẹni tó bá sọ ilé nù tàbí tó bá sọ mọ̀lẹ́bí nù ó ti so àpò ìyà kọ́. Nítorí idí ẹ̀yìí ó dára láti máa pe àwọn mọ̀lẹ́bí wá kí a sì máa ṣe àyẹ̀wò wọn lóòrèkóòrè àti nígbàkígbà.

Báwo ni ó ṣe máa ń kọjú àsìkò ìparí iṣẹ́ tí a bá ti ṣiṣẹ́ ní àárọ̀, ọ̀sán àti alẹ́? Ta bá ti parí gbogbo iṣẹ́ tí ó yẹ ká ṣe, a ó sì pa ẹ̀rọ ayára bí àṣá wa, èyí tí àwọn eléyìínbò ń pè ní kọ̀m̀pútà, a ó sì máa lọ sí ilé wa.

Ṣàlàyé bí o ṣe máa ń lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́. Tí a bá ti jí ní dede agogo márùn-ún, ta ti gbàdúrà, ta ti jẹun, ta ti múra ibi iṣẹ́, a ó gun ọkọ̀ lọ sí ibi iṣẹ́. Tí a bá ti dé ibi iṣẹ́, a ó ṣe gbogbo iṣẹ́ òjò wà tí ó yẹ ká ṣe títí agogo mẹ́rin tàbí márùn-ún, a ó sì tún gun ọkọ̀ padà wá sí ilé.

Báwo ni o ṣe máa ń lọ láti ibì kan dé ibì kan ní ojojúmọ́? Oríṣiríṣi àwọn ǹkan ni a lè lò. A lè lo ẹ̀rọ alùpùpù, a sì lè lo mọ́tò. Pápá jù lọ tí a bá ń lọ sí ibiṣẹ́, mọ́tò ni a máa ń gùn láti lè lọ láti ilé dé ibiṣẹ́ òjọ́ wa.

Tí a bá fẹ́ wá ohun tí ó sọnù, oríṣiríṣi ọ̀nà la fi lè wá. Tóbá jẹ́ wípé fóònù ni à ń wá, a ó fi fóònù mìíràn fi pe fóònù wa. Tí fóònù yìí bá sì ti dún jáde, a ó lọ mú níbi tó bá há sí. Tàbí tó bá ṣe pé nǹkan mìíràn là ń wá, a ó wo gbogbo àyíká, a sì wo gbogbo ilé wa.

Báwo ni o ṣe máa ń ran ara rẹ lọ́wọ́ nígbà tí ọkàn rẹ ò bá balẹ̀? Idì tí a fi lè ran ara lọ́wọ́ tàbí ọ̀nà tí a lè fi ran ara lọ́wọ́. Oun ni ki a gbàdúrà si ọlọ́run ti okan wa o ba balẹ̀ tí a bá sì ti gbàdúrà sí ọlọ́run, ó dá mi lójú wípé ọkàn wa yóò balẹ̀.